Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba? Which means in English that how many hours do you take to journey to work? How many hours does it take for you to journey to your working place? Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gba?

Ṣé o máa ń gba àwọn ìmeelì aiwulo? Ṣé o máa ń gba àwọn ìmeelì aiwulo? So which means in English that do you receive email like unnecessary emails, emails that you are not in need of? So n kò tó máa sínú.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kankan? Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kankan? Like what do you usually do in the morning? So you can make a sentence in Yoruba like, bidemi o, kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kankan? To ba ti ji kini o maa n ṣe.

Ṣé o máa ń dé ní àkókò? Ṣé o máa ń dé ní àkókò? Iyen de tumọ sí: do you usually come early or do you come early or do you usually come early? So, ọ́ la ń pé mí, sé o máa ń dé ní àkókò ni èdè Yorùbá.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Tódé túmọ̀ sí ní èdè Yorùbá pé how do you ask for forgiveness or how do you usually ask for forgiveness? Òun ni báwo ni o ṣe máa ń tọrọ àforíjì.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúrà nígbà tí o bá mú ohun mímu? So iyẹ́n lè túmọ̀ sí ní èdè Eyinbo pé Do you make use of a straw whenever you are taking a drink? Òní ṣe o máa ń lo ọ̀pá ìfàmúrà bí ìfàmúrà nígbà tí o bá mú ohun mímu.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ tó dẹ̀ túmọ̀ sí ní èdè igbó pé how do you usually render help to people or how do you render help to people? Òun ni báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́

Ṣé o máa n kọrin kẹ́lẹ́? Ṣé o máa n kọrin kẹ́lẹ́? Ṣé o máa n kọrin kẹ́lẹ́? Iyèndẹ tumọ̀ sí ní èdè yí wipé “Do you sing gently?” “Do you know how to sing gently or softly?” Óhun ní í ṣe o máa n kọrin kẹ́lẹ́.